Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Ọwọ́ fífọ̀ ó jẹ́ ǹkan tó ti wá jẹ́ bárakú fún mi láti ọdún ẹgbẹ̀rún méjì ó lé ogún nígbà tí àìsàn COVID, COVID-19 tó wà ní ìta. Mo rántí nígbà yẹn, tó ń sọ pé àwọn ìjọba àtàwọn tó wà lórí, àwọn ìjọba, àwọn ènìyàn lóríṣìíríṣìí wọ́n ṣà máa ń gbà wá níyànjú kí a máa fọ ọwọ́ wa kí àìsàn yẹn kó má ba, kó má ba lọ káàkiri ju bó ṣe yẹ lọ. Àti ìgbà yẹn ni ọwọ́ fífọ̀ ti wá jẹ́ ǹkan tí mi ò kí fi ń ṣeré. Ó wá ń mọ́ mi lára gan. Mo rántí ìgbà tí mò ń kékeré, mi ò fi bẹ́ẹ̀ fọwọ́. Àfi tí màá lọ ilé ìgbọ̀nsẹ̀. Tí màá lọ ilé ìgbọ̀nsẹ̀ kan, ìgbà mìíràn ilé je omi lásán ni màá fi ṣànwọ́ mi tí màá kúrò mi. Tí ọwọ́ mi ò bá dọ̀tí kí n máa rí ìdọ̀tí pai. Ó lè máa, mo lè máa rí ro pé ó yẹ kí n fọwọ́. Ṣùgbọ́n níìsín, tí bá ti, tí màá ṣàtì mọ̀ pé tọkàn mi kan bá sọ fún mi pé a, mo ti ṣẹlẹ̀ pé mo ti fọwọ́ kan idọ̀tí, mi ò bá máa rí ìdọ̀tí, mi ò bá máa rí, bí mi ò ṣe ẹ̀ rí ìdọ̀tí yẹn lọ́wọ́ mi, mo máa fọwọ́. Mo gbúdọ̀ fọ ọwọ́ mi. Ó ti wá mọ́ mi lára. Lójojú, fún ìdí yẹn, mi ò lè sọ yé ìgbà tí mò ń fọ ọwọ́ mi lójoojúmọ́. Mi ò lè kàá. Torí bí mo bá lọ ilé ìgbọ̀nsẹ̀, mi ò bá lọ tọ̀ o, mi ò bá lọ yàgbẹ́. Ǹkan tó bá ti mú mi wọ bẹ̀, mo gbúdọ̀ fọ ọwọ́ mi kí n tó jáde. Tẹ́lẹ̀ bí màá lọ tọ̀ lásán, mo kò lè ro pé ṣe bí tọ̀ lásán ni. Ma kan fi omi ṣànwọ́ mi máa kúrò bẹ̀. Ṣùgbọ́n láti ìgbà COVID, bí mo tọ̀ lásán, mo gbúdọ̀ fọ ọwọ́ mi. Ó ṣe pàtàkì. Tó bá ṣẹlẹ̀ náà boya mo fẹ́ dáná, màá fọ ọwọ́ mi. Tí bàá jáde, tí bàá wọlé, bí mi ò ti ẹ bo ẹnikẹ́ni lọ́wọ́ lọ́nà, màá fọ ọwọ́ mi. Kì í máa máa fọwọ́ mú kòkòrò tí ó ṣe é fojú rí. Tí mo bá fẹ́ jẹun, ìbá jẹ ẹ́, àwa ọmọ Yorùbá ní orílẹ̀-èdè Nigeria, a máa ń jẹ àwọn oúnjẹ tó jẹ́ oúnjẹ òkèlè. Ọwọ́ dẹ̀ là má fi, là má ń sábà fi ń jẹ àwọn oúnjẹ yẹn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, táwọn èèyàn bá fẹ́ jẹ oúnjẹ olókèlé, ẹni ló máa ń rántí fọ ọwọ́. Bí wọ́n fẹ́ jẹ àwon oúnjẹ bí búrẹ́dì nǹkan kan, wọ́n lè máa rántí, nǹkan kan ní ẹgbẹ́ búrẹ́dì yẹn wá wá dẹ́ẹ̀ fọwọ́ yá, máa bẹ̀rẹ̀ sí ní jẹ, wọ́n ò ní ro pé a, ó yẹ kí wọ́n fọwọ́. Ṣùgbọ́n èmi ò. Bí mo fẹ́ jẹ búrẹ́dì, màá fọwọ́ mi. Ẹni, kò sí, ẹ́ẹ́, ǹkan kí ǹkan tí màá fẹ́ fi sẹ́nu mi, mo gbúdọ̀ fọ ọwọ́ mi kí n tó mu, kí n má ba jẹ ìdọ̀tí tó máa padà pa mí lára. Fún ìdí yẹn, à, mi ò lè sọ pé mò ń fọ ọwọ́ mi lẹ́ẹ̀mẹwàá lójúmọ́. Mi ò lè sọ pé mò ń fọ ọwọ́ mi ní ìgbà ogún lójúmọ́. Tó bá jẹ́ ẹ ṣẹlẹ̀ náà pé mo wà nínú ilé, èèyàn kan wá kí wa, mo bọ́ ẹni ẹ̀ lọ, mo máa fọ ọwọ́ mi bee yẹn, torí mi ò mọ ibi tí ènìyàn tí ń gbé ọwọ́ yẹn bọ̀. Mo rántí ní ọdún, rárá, níbi ọdún ẹgbẹ̀rún méjì ó lé méjìlá àbí ẹgbẹ̀rún méjì ó lé mẹ́tàlá, tí, ó ṣẹlẹ̀ wípé àìsàn kan náà wà ń ta nígbà yẹn, tó ń pè ní Ebola ní orílẹ̀-èdè Nigeria. Ìgbà yẹn mi ò ń bọ́ ẹnikẹ́ni lọ́wọ́. Kò sí bẹ́ẹ̀ ni ẹ́ ṣe lè dára tó. Mi ò ní bọ́ lọ́wọ́. Torí ìgbà yẹn wọ́n sọ fún wa pé ká má bọ́ ẹnikẹ́ni lọ́wọ́. Ṣùgbọ́n yàtọ̀ sí bí màá bọ́ èèyàn lọ́wọ́, mi ò ní ìmọ̀ pé ó dára náà láti máa fọ ọwọ́ mi gbogbo ìgbà. Ṣùgbọ́n àsìkò COVID ni mo wá mọ̀ pé yàtọ̀ sí pé mo bọ́ èèyàn lọ́wọ́ àbí mi ò bọ́ èèyàn lọ́wọ́, ọwọ́ mi gbúdọ̀ wà ní tóní tóní. Bí mo fọwọ́ sí ilẹ̀ kan, mo gbúdọ̀ fọ ọwọ́ yẹn. Bó ṣe jẹ́ niyẹn, mi ò lè sọ iyé ìgbà tí mò ń fọ lójoojúmọ́. Mo lero wí pé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀, màá tún máa rí yín bá.

Ìbeere tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Tó bá ṣẹlẹ̀ wípé mi ò, mi ò f- mi ò mọ ibi tí mò ń lọ, tó yẹ pé àwọn èèyàn kò gbé adirẹsi, wọ́n kọ́, wọ́n kọ́, eh, sọ bí màá ṣe dé bẹ́ẹ̀ fún mi tí mi ò dé bẹ̀rẹ̀, ó lè rú-- tó bá rú mi lójú, mo lè béèrè, mo lè béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ìyá mi kọ́ mi ní nǹkan kan. Ìyá mi sọ fún mi wípé, tí ń bá ń jáde, tó bá ṣẹlẹ̀ pé mi ò mọ̀nà ibi tí mò ń lọ, ìyá mi ní kí ń má bèrè lọ́wọ́ èèyàn tó kàn rìn lọ, tó kàn rìn tí ẹ̀ lọ. Pé tí mo bá fẹ́ bèrè, kí n wá bí àwọn agbófinró, bí ọlọ́pàá. Tí mo bá rí wọn, kí ń bèrè ọ̀nà lọ́wọ́ wọn. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, ara wọn máa ń yá gágá láti sọ, láti júwe ọ̀nà fún ẹ, kí ẹ̀yàn máa ba ṣe nà. Ẹni, eh, irú èèyàn tí, e-e-e irú èèyàn mìíràn tí ìyá mi tún ní kí mo lè bèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ ni àwọn tó ń tajà. Ni orílẹ̀-èdè Nàìjíríà, ó máa ń ṣẹlẹ̀ wípé a máa rà láwọn tó máa ń tajà ní ẹgbẹ́ ọ̀nà ní ọ̀pọ̀lọpọ̀ ibo-- ibi, àwọn ọ̀pọ̀lọpọ̀ ibi ní Nàìjíríà, ní orílẹ̀-èdè Nàìjíríà. Tí bá fẹ́ bèrè ọ̀nà tí mi ò bá ti rí agbófinró, irú àwọn èèyàn bẹ́ẹ̀ yen màá lọ bá. Wọn bá wà ní ṣọ́ọ̀bù inú ilé ìtajà wọn, tàbí wọ́n ń ta lẹ́gbẹ́, wọn ń ta lẹ́gbẹ́ ọ̀nà, à, irú àwọn èèyàn náà, inú wọn máa ń dùn láti dá èèyàn lóhùn. Tó bá mọ̀ bee, wọn á láwọn mọ̀ bẹe, tó bá mọ̀ bẹe, wọn á láwọn mọ̀ bẹe. Ó ti wa ní nǹkan kan tí àwọn èèyàn máa ń ṣe ní ìlú Èkó tí mo wà. Wọn máa ń ṣe kìíní kan, ẹlòmíràn. Tí èèyàn bá bèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ pé a, ọ̀nà ibi báyìí-báyìí-báyìí ni mò ń lọ, ẹ jọ̀wọ́ báwo mo ṣe lè dé bee? Ẹni yen lè máa mọ̀nà ibe yen, ṣùgbọ́n a ṣe bí pé òun mọ̀ ọ̀nà. Èmi rí irú ìwà yìí bí pé bí ìgbà tí èèyàn ní àrùn ọpọlọ nìyẹn, ibi tí èèyàn mọ̀ kí èèyàn lè máa parọ́ pé eeyan mo bee, láti da ẹni yen láàmú, wọ́n lè wá júwe ọ̀nà ibo mi fẹ́yàn. Ó jẹ́ pé èèyàn wa-- èèyàn máa wá tún ṣí iná ju bó ṣe yẹ lọ. Àwọn ọkọ dẹ́ wa, kì ń ṣe pé, kì ń ṣe pé wọ́n ò mọ̀nà ibi bẹ́ẹ̀ yẹn, wọ́n mọ̀ bẹ ṣùgbọ́n wọ́n kọ́, inú wọn máa ń dùn láti dá èèyàn láàmú lójú ara wọn. Eré ni wọ́n ń ṣe. Wọ́n lè ní, à, boya ibi tí èèyàn lọ ń sìn kò jìnnà rára. Tó yẹ pé wọ́n kò lè ní, à, tó bá tì rin díẹ̀, yàsọwọ́ ọ̀tún, ó ti dé bẹ́ẹ̀ nìyẹn. Wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ yẹn ò jìnnà rára o. Wọ́n lè wá sọ fún èèyàn pé, "Ẹ̀ẹ́, ibi báyìí-báyìí lo ń lọ àbí? Óké, tó bá ti kúrò ní àdúgbò yìí, yàsọwọ́ òsi. Ó lè jẹ́ ọ̀wọ̀ ọ̀tún ló yẹ kí ẹ̀yàn yà sí o. Wọ́n a ní yàsọwọ́ òsi Tó bá ti yà sọwọ́ òsi, wàá tún yà sọwọ́ òsi, sápá òsi. Tó bá ti yà sápá òsi, wàá tún yà sápá òsi Wọ́n ṣà ri wipé wọ́n dá eniyàn láàmú. Tẹ́ ẹniyan bá ti wá lọ, inú wọn á wa dùn, wọ́n á wa rẹ́rìn-ín lójú ara wọn. Eré ni wọ́n ń ṣe. Ṣùgbọ́n èmi rí bí àrùn ọpọlọ, mi rò pé ọpọlọ won jẹ́ pi pé. Torí tí ọpọlọ won bá ji pé pé ni èèyàn o lè bèrè ọ̀nà lọ́wọ́ yin, ọ̀nà lọ́wọ́ yin kí ẹ wá máa dá èniyàn ríbo ribo tàbí kí ẹ tun wá dà sí ibi tí ó tì máa ṣina tó fi mọ-- tí ó máa fi, tó fi máa di pé o máa pẹ́ dé ibẹ̀, ibi, eh, pẹ́ dé ibi tí ò ń lọ. Torí ẹ mọ̀ boya, ibi tẹ́ ẹniyen lọ, boya, ó ní àkókò tó gbúdọ̀ dé bẹ́ẹ̀, kí ẹ tun wá dà kún ìṣòro ẹ̀. Àrùn ọpọlọ lè mi ká yẹn sí i. Fún ìdí yẹn, ní ìlú Èkó tí mò ń gbé, mi ò ń bèrè ọ̀nà lọ́wọ́ ẹni, eh, kí n kọrí ẹ̀yàn tó rin lọ lójú títì tàbí ẹ̀yàn kan tí mo rí pé, a, ẹni yìí, mi rò pé èèyàn tó ti lákaaye tán ni kí n wá lọ bá. Pé ẹ juwe ona, màá lọ bá àwọn agbófinró tàbí àwọn tó ń ta ọjà gẹ́gẹ́ bí ìyá mi ṣẹ̀ kọ́ mi tí mo dẹ̀ tí màá ń bi wọ́n. Kò ṣẹlẹ̀ rí pé agbófinró ó tọ́ mi sọ́nà tí ò dárí tàbí àwọn tó ń ta ọjà kan, kan, kan, kan dà mí ribo ribo kí n wá ṣinà kò ṣẹlẹ̀ rii. Mo lè rò wípé mo dáhunn ìbéèrè yidáadáa. Bẹ́ẹ̀ ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ èniyàn tí ń bá jáde, lọ́wọ́ àwọn èniyàn tí ń bá jáde kí n má bà ṣinà ẹṣẹ lọpọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo lè sọ wípé mi ò ní ọjọ́ tí mo máa ń sábà ń fọ aṣọ, nítorí ẹ̀rọ tó ń fọ aṣọ ni mo máa ń sábà ń lò lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mi ò lè sọ pé à, ọjọ́ báyìí, ẹ́, bóyá ọjọ́ ẹtì ni màá ń fọ aṣọ, tàbí ọjọ́, ẹ́ẹ́, ọjọ́ ajé ni màá ń fa-- irọ mi ò ń ṣe bẹ́ẹ̀. Ìgbà kigbà tí aṣọ bá ti kún sínú ẹ̀rọ ta fi ń fọ aṣọ nínú ilé, ni màá n kó aṣọ lọ fọ. Bí mo ṣe máa ń ṣe nìyẹn. Ayé-- ṣùgbọ́n láyé ìgbà tí mi ò ní ẹ̀rọ tó fi ń fọ aṣọ, mo máa ń ní ọjọ́ tí màá ń fọ aṣọ. Ìdí tí mo dẹ̀ fi máa ní ọwọ́-- ìdí tíìí mo fi ní ọjọ́ tí màá ń fọ aṣọ ni wípé, mo jẹ́ ènìyàn kan tó jẹ́ pé tí n bá fọ aṣọ púpọ̀, ó máa ń dà mí láàmú. Mo lè padà lẹ́yìn ìgbà yẹn báyìí, ó lè padà rẹ mí. Ó ti ẹ́ dipé mi ò ní lè dìde lórí ibùsùn mi mọ́. Gógó, aṣọ fífọ̀ máa ń ni mí lára gan nígbà tí mò ń dàgbà. Ìgbà tí mò ń dàgbà yẹn a, mo ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ. Aṣọ tí màá ń wọ ṣeré, aṣọ tí màá ń wọ jáde, aṣọ tí màá ń wọ lọ ilé ìjọsìn. Bí-- ẹ́, nítorí pé mo yọ̀lẹ nígbà yẹn, a dẹ̀ níìí ọ-- a ní ẹ̀rọ tó fi ń fọ aṣọ. A ní ẹ̀rọ tó fi ń fọ aṣọ nílé. Ọwọ́ la fi ń fọ aṣọ wa gbogbo wa nínú ilé yẹn. Ọwọ́ la fi ń fọ-- ọwọ́ la máa fi ń fọ aṣọ. Mi o wá ní fọ gbogbo aṣọ mi fún ọ̀pọ̀-- fún, ẹ́ẹ́, ìgbà pípẹ́ mi ní fọṣọ. Mo lè máa fọ àwọn àwọ̀tẹ́lẹ̀ mi hàn. Mo lè máa fọ aṣọ tí mò ń wọ̀ lọ ilé ẹ̀kọ́, ilé ìwé. Mo lè máa fọ àwọn aṣọ tí mò ń wọ̀ lọ ilé ìjọsìn. Kin kọ yọ, ìkọ̀kan n bẹ́ẹ̀ kí n fọ. Ta bá ti wá lọ sí, ẹ́ẹ́, ta bá ti gbọ́ holiday ta lọ fún ìsinmi ní ilé ẹ̀kọ́, ìgbà yẹn ni màá wá gbogbo aṣọ mi tó ti dọ̀tí, a wá wà nínú àwọn àpò ńlá ńlá. Màá wá wo wọ̀n jáde. Mo lè fi ọjọ́ mẹ́ta fọ gbogbo aṣọ yẹn, màá wá jókòó tì. Màá wá fọ́, fọ́, fọ́, fọ́. Nkan tí mo wá rí ngbà yẹn pé tí nba fi lè fọ báyìí, fọ gbogbo aṣọ yẹn tán, ǹkan tó máa tẹ̀lé ni pé mo máa ní ibà. Bóyá torí mo máa ń fọ aṣọ yẹn níta tẹ́ fọn máa ń jẹ mí tín bá tí ń fọ níì, kò yé mi. Mo sá máa ní ibà ni lẹ́yìn tín ba fọ gbogbo aṣọ yẹn tán. Gbogbo holiday tán fún wa, gbogbo holiday tán fún wa, àsìkò ìsinmi tán fún wa, a wá di wipé ibà ni màá máa fi àsìkò yẹn tọ́jú. Wàhálà yẹn wá pọ̀ fún mi gan. Ah! Ó wá di ìgbà kan bí mo ṣe bá ara mi sọ̀rọ̀ nìyẹn pé, "Ah! Wá, mi ò lè máa sh-- ayé mi ò lè máa rí báyìí lọ." Mo wá sọ fún ara mi pé láti òní lọ, mi ò gbọdọ̀ máa fọ aṣọ lọ́pọ̀lọpọ̀ mọ́. Màá máa fọ aṣọ mi ní díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀. Àti ìgbà yẹn, bó ṣe mọ́ mi lára niyen tó fi dí pé aṣọ ò kí ń ro mí lára láti fọ. Fún àpẹẹrẹ, tí bá ní, a, òpin ọ̀sẹ̀ ni màá máa fọ aṣọ mi o. Bóyá ni irú ọjọ́ Friday ni mò-- àbí ọjọ́ Saturday ni màá máa fọ aṣọ mi. Ǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìbá jẹ aṣọ ẹyọ kan ni mo lò lọ́jọ́ Saturday yen ló wà n lé tó dọ̀tí lọ́jọ́ Saturday yen. Màá fọ ẹyọ kan yen, mi ò wá ní ní, a, ṣe bá aṣọ ẹyọ kan ni kò tí pọ̀ kí n wá dúró ká aṣọ yen po n lẹ́. Láíláí mi ò le ṣe bẹ́ẹ̀. Bó ṣe wá mọ́ mi lára tó ṣe wá dí pé aṣọ ò kí ń ni mí lára láti fọ mọ́ níyìí, mo rara máa ń fọ wọ́n díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀. Tó fi wá dí pé ìgbà tí mo ṣe ìgbéyàwó ọkọ mi, ó, ó ra ẹ̀rọ tó fi n tó fi ń fọ aṣọ. Fún ìdí yẹn, mi ò ní ọjọ́ tí mò ń fọ aṣọ. Ọjọ́ kọ̀ọ̀jọ́ tó bá wù mí, màá kó aṣọ sí inú ẹ̀rọ tó ń fọ aṣọ, a dẹ́ fọ̀ọ́ ni tónítóní. Ṣùgbọ́n tí bá, tó bá je pé mo ní aṣọ funfun láàrín àwọn aṣọ yẹn torí mo máa tí màá fẹ́ wọ aṣọ funfun, màá fẹ́ ká aṣọ funfun mi kó funfun dáadáa, mo lè wá fọ́wọ́ gbó kí n tó kó sínú. Màá fọ́wọ́ gbó nínú ọṣẹ, màá rẹ́ ẹ sínú omi ọṣẹ, màá wá fọ́wọ́ gbó. Tó bá ti wá, tí màá ti wá ṣẹ́ yẹn, ẹ̀yìn ìgbà yẹn, màá ṣẹ́ kó sínú ẹ̀rọ ìfọ̀ṣọ̀. Mi ò ní ọjọ́ tí èmi ń fọ aṣọ. Mo lè rò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.

Ṣe ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo ẹẹ mo, mo ti ẹ̀ ní ìfẹ́ àti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì gan ni. Mo níìfẹ̀ẹ́ rẹ gidi gan ni. Ìgbà tí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, mo máa ń rò wípé kí èèyàn máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì kò dára, pé nǹkan yẹn ò dára, ẹm pé kò dára láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, pé èèyàn bí ìgbà tí èèyàn ń sọ owo nu ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lónìí, mo lè sọ wípé àti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ó dára gan. Ó dára gidi gan ni. Tí èèyàn ò bá ti rójú owó. Nǹkan tí mo sọ pé ó dára, ìdí kiini tí mo sọ pé ó dára láti ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni pé, èèyàn, èèyàn àkókò tó yẹ kí ọmọ fi sinmi tàbí fi ṣe nǹkan mìíràn, ìyẹn ò ní wáa fi àkókò yẹn máa jáde kí èèyàn máa káàkiri inú ọjà nítorí pé èèyàn fẹ́ ra nǹkan. Wọn awa, wọn awa, gbé wa ba èèyàn nílé. Ìyẹn dẹ ló dára jù. Ṣùgbọ́n mo máa ń sọ fún àwọn èèyàn wípé tó bá fẹ́ ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, wọ́n gbọdọ̀ wo àwọn nǹkan kan, wọ́n gbọdọ̀ mọ àwọn nǹkan kan kí wọ́n tó bẹ̀rẹ̀ síi ná owó wọn lórí Íńtánẹ́ẹ̀tì. Fún àpẹẹrẹ, tí èmi bá fẹ́ ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ńsìn, bóyá mo rí ibi tí ó k, ibi tí àwọn èèyàn oríṣìíríṣìí èèyàn kó ọjà sí lórí Íńtánẹ́ẹ̀tì tí wọ́n ń tà, tí bá rí nǹkan tí mo fẹ́ rán, nǹkan kiini tí màá ṣe ni pé kí ǹtẹ̀ tó ronú pá nǹkan yẹn jù, màá lọ wo nǹkan táwọn èèyàn ń sọ nípa nǹkan yẹn. Àwọn tó ti ra ọjà yẹn rí, màá wo nǹkan tó ń sọ. Mi ì wá níjú lórí nǹkan tó ń sọ nìkan nítorí pé ẹlòmíràn, ǹkan, ǹkan tí ẹlòmíì fẹ́ tó dára lójú ẹlòmíì, ó lè máa dára jù ju títí mi. Fún ìdí yẹn, mi ò kín dúró lórí pé àh ẹ́ nǹkan tẹ́nì yi sọ, ó sọ pé àh ọjà yìí dà ó. Kìí n wá torí pé ẹni yẹn sọ pé ọjà yẹn dà. Kì n wá, kì wá sáré sanwó rárá. Màá tún wo, màá tún rí pé mo rí èèyàn tó ra nǹkan yẹn, tó tún yà àwòrán ẹ̀, tó tún gbé sórí, tó gbé sí abẹ́ ọjà yẹn kíi, kí n lè mọ bí nǹkan yẹn ṣe rí lójú ayé. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, àh wọ́n, wọ́n, wọ́n máa ń ṣe dáadáa nínú pé kí ẹ̀ ò yà àwòrán, wọ́n á yà àwòrán yẹn, wọ́n á yà á ní ọ̀nà tó jẹ́ wípé nǹkan tọń tà yẹn a, á rẹwà ju bó ṣe wà lọ. Tọ́ n bá tún yà àwòrán ẹ̀ tán, o tu n ní àwọn ọgbọ́n tó máa ń da, àwọn ọgbọ́n tó máa ń dá sí àwòrán yẹn tó jẹ́ wípé nǹkan tọ ń tà yẹn á tú rẹwà ju bó ṣe yẹ lọ. Fún ìdí yẹn, èmi ò ń dúró lórí pé àh ẹni tó ń ta ọjà yẹn o, ó gbé àwòrán síbẹ̀ o. Àwòrán yẹn dùn wò o. Fún ìdí yẹn kí emi náà wá bẹ́, kí wá ní ẹ̀, mo lọ sanwó nǹkan tí mo rí. Rárá, mo gbúdọ̀ rí àwo-- àwòrán láti ọ̀dọ̀ àwọn tó ti ra ọjà yẹn tẹ́lẹ̀ kí n rí. Nítorí àwọn tó ra ọjà yẹn ńsìn, wọ́n ò ní yà àwòrán tó máa jẹ́ kí wọ́n-- yíyà tọ̀ yà àwòrán yìí kìí ṣe fún pé àwọn fẹ́ fi ta ọjà. Wọ́n á yà àwòrán ẹ̀, àwòrán nǹkan tọ ta, tọ ń rà yẹn gẹ́gẹ́ bí ó ṣe rí. Ó wá kù sì mi lọ́wọ́ láti wo àwọn àwòrán yẹn, tí n bá rí wipé àwọn àwòrán táwọn tó ti ra ọjà yẹn yà, tí bá rí pé ó dú ó, ó sì wọ ọjà yẹn, nǹkan tẹ́nì yẹń n tà ṣì wà wù mí pẹ̀lú àwòrán yẹn, ìgbà yẹn ni màá ṣẹ̀ṣẹ̀ sanwó nǹkan tí mo fẹ́ rà. Bo ṣe jẹ́ẹ̀ níyẹn. Àh ó dára láti máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì èmi fẹ́ràn rẹ̀ o. Àyàfi nǹkan tó lè jẹ́ kí n lọ ra nǹkan ninu ọjà ni, bóyá nǹkan tí mo fẹ́ rà yẹn opọ̀, ó dẹ ni ló kí ń fojú ara mi rí kí ǹ tó rà. Ìgbà yẹn mo lè sọ pé "òk jẹ́ kí n wọ inú ọjà lọ." Nítorí ọjà lílọ o rọrùn, kò rọrùn rárá. Íńtánẹ́ẹ̀tì o ràn wa lọ́wọ́ láti máa máa káàkiri ní gbogbo ìgbà kí a tó lè ra nǹkan. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí, ṣe o máa n ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni o, èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.